Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà nítorí pé ó ṣe pàtàkì láti wọ fìlà sí orí. Mo dẹ̀ fẹ́ràn áti wọ fìlà ní gbogbo ìgbà láti bo irun mi nítorí pé mi ò fẹ́ kí ìdọ̀tí fọ́ owọ kàn.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá mi ò kí ń bínú nígbà tí mo wà nínú ọkọ̀. Nítorí pé mi ò rí ìdí tí màá fi máa bínú. Nígbà tí mo wà nínú ọkọ̀ kò ṣe dáadáa tí èèyàn bá ń bínú.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun yóò jáde ní Jan- è, ní February. A wà ní January, tó bá tí di February, ọjà tuntun yóò jáde. Àwọn ọmọdé máa rà dáadáa, àwọn eniyan máa ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe nítorí ọjà tuntun yóò jáde láìpẹ́ láì jìná.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dowo? Rárá, mi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́ddwo, nítorí pé kì í ṣe nǹkan tí mo fẹ́ràn láti mọ kankan púpọ̀ nípa rẹ̀, kódà mi ò fẹ́ràn ọ̀rọ̀ àwọn ìgbàgbọ́ àtọwọ́dowo.

Ṣé o mọ àmì sé o mọ àmì ìràwọ rẹ? Bẹ́ẹ̀ni àmì yẹn, àmì yẹn dáadáadáa, ó ó dá gidi gan. Kò, kò ní issue. Àmì tó, tó lomi lára.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ǹkan ohun èlò tó ṣe pàtàkì jù ni àwọn nǹkan tó jẹ́ pé wọ́n máa ń fún yàn ní à.

Ṣé o fẹ́ràn jiyàn? Rárá mi ò fẹ́ràn jiyàn. Nítorí pé tí ẹeyan bá ti bẹ̀rẹ̀ síí jiyàn, máa kọ̀ jẹ́ kí ẹni náà kó ṣe nǹkan tó bá fẹ́ láti ṣe lọ́kàn. Kò sí bí ẹniyan ṣe máa convince àwọn ènìyàn kankan. Àwọn ènìyàn mìí won kì ń gbọ́ràn. Bá tẹ sọ òótọ́ fún wọn, wọ́n kì í gbà.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi ni pé kí n tí jẹun, kí n tí sun, bí bá tí jí kí n tú bá oúnjẹ, kò ju bẹ́ẹ̀ lọ. Ki n ṣà máa gbádùn, torí ẹni tí ó bá ti jẹun kò ní iṣòro mọ. Ti bá fi lè jẹun mi ò ní issue rárá at all. Ìgbádùn mi nìyẹn.

Kí ni, ṣe o máa ń wọ ìbọrùn? Bẹ́ẹ̀ni mo màá wọ ìbọrùn, nítorí pé ó ṣe pàtàkì láti bo irun àti ara wa díẹ̀. Nítorí pé, a, bí èyán ṣe jẹ́ obìnrin, obìnrin gbọ́dọ̀ bo irun ẹ nígbà, nígbà gbogbo.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn ju? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn ju ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀ nítorí pé ó dáa fún ara ó dẹ̀ ẹ̀fọ́ tó jẹ́ pé mo nífẹ̀ la ti jẹ daada ẹ̀fọ́ gidi tó lómi lára.

Àkókò wo nínú ọjọ́ ni ó fẹ́ràn jù? Àkókò wo nínú ojọ́ lo fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù ni ijó Sunday, nítorí pé ijó ta a máa ń lọ sí ilé ìjọsìn nìyẹn, a dẹ̀ kí ń ṣiṣẹ́ kankan rárá, a fi ká lọ church.

Ṣé o wọ gíláàsì? Rárá, mi ò wọ gíláàsì nítorí pé ojú ò dùn mí. Mi ò dè jẹ èní tó pé ó máa ń wọ gíláàsì káàkiri nítorí pé mo máa ń jẹ àwọn oúnjẹ gidi tí ẹ kìí jẹ́ kí ojú dùn mí nítorí ojú mi.

Ṣé o máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé ó ṣe pàtàkì láti ra àwọn ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, kò dẹ̀ ní ó máa rọrùn fún ọ láti ra ǹkan.